Mi ò ní ìfẹ́ sí kí n máa jẹ chewing gum torí mo mọ̀ nínú ètò ìlera, chewing gum ní àjẹjù ó máa ń ba eyín jẹ. So mi ò ní ìfẹ́ sí gọ́mù jíjẹ. Mi kì í jẹ gọ́mù rárá, rárá bíi ti wulẹ̀ kó mọ̀. Ìgbà tí mo ti jẹ sẹ́yìn ni ìgbà kékeré.

Ibi iṣẹ́ mi kò kásà sọ pé ó ń gba ìṣẹ́jú márùn-ún torí itòsí ilé níbi tí iṣẹ́ mi wà, kò jiná sílé rárá rárá bí tí wulé kì o mọ́. Láàárín ìṣẹ́jú márùn-ún, mo ti dé ibi iṣẹ́ òjọ́ mi.

Ó wù mí kí n kọ́ nípa èdo Faransé àbí èdè Latin, ó wù mí kí n mọ̀ o sọ àbí Jam-- èdè Jamani àmọ́ èyí tó wù mí jù lọ kí n mọ̀ sọ ni èdè Faransé torí mo gbọ́ èdè Yorùbá, mo gbọ́ èdè haúsá àti èdè Ìgbò àmọ́ ò wù mí kí n gbọ́ Faransé.